Kókó ẹ̀kọ́ wo ni mo fẹ́ràn jù nígbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ohun ni ẹ̀kọ́ ìkíni. Ìkíni bí wọ́n ṣe máa ń kí ènìyàn, pàápàá jùlọ bí ọmọdé ṣe gbọ́dọ̀ kí àgbàlagbà. Ọmọdé ọkùnrin yóò dọ̀bálẹ̀, yóò na àgbàlája sílẹ̀lẹ́ láti fi kí àgbàlagbà. Bẹ́ẹ̀ sì ni ọmọdé obìnrin yóò fi orúnkún rẹ̀ méjèèjì yéékúnlẹ̀, yóò fi kúnlẹ̀ fún àwọn àgbàlagbà láti fi kí wọn.

Ṣé mo fẹ́ràn jíjó? Àí, ijó kè. Èmi ò fi bẹ́ẹ̀ mọ jó jó báun, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa wo àwọn tí ń jó. Ṣùgbọ́n èmi nítorí pé mi ò mọ jó jó, n ò lè jó. N ò fẹ́ràn jíjó bẹ́yẹn, ṣùgbọ́n àwọn tó bá ń jó, mo máa ń fẹ́ràn láti wo wọn dáadáa.

Ṣé mo mọ̀ bí a ṣe ń tún nǹkan ṣe? A! Èmi ò mọ̀ bí a ṣe ń tún nǹkan ṣe o. Nítorí pé mo gbàgbọ́ nínú pé ká gbé nǹkan fún ẹni tó mọ̀ ṣe dáadáa. Ẹni tó kọ́ṣẹ́ tó mọ̀ ṣe, òhun ló yẹ ká gbé fun. Nítorí idí ẹ̀yii, èmi ò kí ń gbìyànjú pé kí n tún un ṣe kí ń má tún lọ bà jẹ́ si.

Ṣé ojú mi dára? Ojú mi dára gan. Àti ojú tí o rí àti ojú ta fi ń rí ná. Gbogbo rẹ̀, ojú mi ríran. Gbogbo ojú mi náa tó a ń pè ní face, òun náà dára. Odùn wo kò sí ní àbàwón kankan lára rẹ. Kò sábà wọ́n kankan lára ojú mi kankan. Adúpẹ́ fọ́lọ̀run.

Ah! Nígbà wo ni mọ kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi, hmmm, àwọn ọ̀rẹ́ tí mo ní pọ̀ tàbí kí n pe wón lalabá ṣe, wón pọ̀ mo sì rí wón ní ọjọ́ tó kọjá èyí tí ń ṣe àná, nítorí pé ibi tí mo bá lọ níbi iṣẹ́ ọ̀rẹ́ wà bẹ, níbí eré ọ̀rẹ́ wà bẹ, ibi gbogbo ni mo lọ rẹ̀ sí.

Irú etí ìgbọ̀ wo ni mo máa ń lo? Etí ìgbọ̀ méjì ohun ní kókó etí ìgbọ̀ tí mo máa ń lo. Ìkan èyi tò máa ń lo Bluetooth, ìkejì èyi tò máa ń lo wáyà. Nítorí idí èyi èyi tò bá ti rọrùn fún mi, òhun ní mo máa ń lò ó.

Kíni ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́? Ohun tó má ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, òun ni ohun tí mo fẹ́ gbé ṣe gan gan. Tí mo, ohun tí a ń pè ní goal, ohun tí mo fẹ́ gbé ṣe gan gan. Tí mi ò bá tíì ṣe ohun tí mo fẹ́ ṣe, ohun tí mo, tí mo ti gbé kalẹ̀ síwájú mi, tí mo ti pinnu láti ṣe, mii ní dúró títí di ìgbà tí mo bá tó ṣe. Ohun tó má ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ nu.